Èmi ò fi bẹ́ẹ̀ kúndùn nínú ká máa lo ìrọ̀rí, torí tí n bá lo ìrọ̀rí nígbà mí, ọrùn a máa dùn mí. Nítorí, náà mi ò fi bẹ́ẹ̀ kín lo ìrọ̀rí rárá rara. Ṣùgbọ́n, tí a bá fẹ́ ka iye ìrọ̀rí tí n máa ń lò, bí ìrọ̀rí kan náà ni mo máa ń lò.

Èmi nísìí mi ò kín ṣe dókítà, ṣùgbọ́n àwọn ǹnkan kan wà tí àwọn olóyìnbo tó ń pè ní first aid tí èmi ń rò pé èèyàn lè ṣe fún ẹni tó bá ní àìsàn nílé. Ó yẹ kí èèyàn ní àwọn òògùn kéékèèké tí èèyàn lè fi tọ́jú ẹni tó bá ṣàìsàn. Ìyẹn náà ni àwọn ǹkan tí èmi máa ń ṣe. So àwọn òògùn kéékèèké kan wà tó jẹ́ pé mo máa ń ní sílé tó jẹ́ pé bíi parasítámọ̀, bíi òògùn orí fífọ́ tó jẹ́ pé torí bá ń fọ́yàn èèyàn ti ẹ lè kọ́kọ́ fún kí èèyàn tó ní pé à ń gbé lọ sí, ilé ìwòsàn.

Ah! Oríṣìíríṣi ni ọ̀nà ní mo fi lè tọ́jú ara mi. Eh! Àkọ́kọ́ ni wọ́n ní ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Kí dẹ ni mo ń bá lọ pẹ̀lú elei ni pé ó yẹ kí èyàn máa wẹ, kí èyàn máa fọ ara ẹ mo, k'eyan fọ eyín, k'eyan fọ ara pẹ̀lú ọṣẹ. Orí gbogbo ara pátápátá kó má sì ìdọ̀tí kankan rárá.